Ṣé láti da yioṣiṣẹ kí, kí o ṣe ohun tó le rárá, wá ti, wá ti fún wọn ní iṣẹ́ ti ohun, ǹkan kan má ṣe, wá sì lọ má, má ṣe àbẹ̀wò sí wọn, bí wọ́n ṣe iṣẹ́ náà dára dára. So èyí tí ó bá ti ṣiṣẹ́, wá bá sọ̀rọ̀, ṣé kò sí tí ó fi ṣiṣẹ́, àti darí òṣìṣẹ́ ó sì a kò le rárá ǹkan tó rọrùn jù ni, ẹ kì n ṣe ẹranko.

Ẹn, bi mo ṣe máa mú ọ, mo ṣe máa mú rà sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà mi, kò e ṣe ohun tó le. Tí a bá ti rí pé oníbàárà mi ń bọ̀ lónìí, màá tètè mú ra lọ síbi isẹ láti lọ pàdé wọn. A máa fi ọ̀rọ̀ jọmitooroo ọ̀rọ̀ sí nǹkan tí wọ́n bá fẹ́ so that ń lè pèsè e fún wọn. A sì jọ ṣe àròyé àjọdá òwe kè.

Mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn wo wípé, ọ̀rọ̀ Yorùbá náà ló ní pé oní bèrè ò kí n sí nà. Ibi tí ń tí mo dé rí, tí mo bá kàn ì, tí bá yà ìrànàjò gbé mi lọ ibi àbí iṣẹ́ gbé mi lọ síbẹ̀, màá bèrè àwọn tó mọ́ ara gbígbé ibẹ̀, màá bèrè ọ̀nà lọ́wọ́ wọn wípé bó ni mò ń lọ sí ibi báyìí wọ́n sì júwe fún mi.

Èmi fẹ́ràn ẹ̀kọ́ ìmọ̀ àgbẹ̀ àti ìmọ̀ àti ìṣe ìtọ́jú àti ìmọ̀ pèsè oúnjẹ ẹranko. Mo fẹ́ràn ìmọ̀ àgbẹ̀ púpọ̀ ṣùgbọ́n ì ní lè ráyè lọ sí i ṣe iṣẹ́ àgbẹ̀ torí pé à lóko, sá mo tó wá lọ sí kọ̀m̀pútà ṣùgbọ́n ìgbé àgbẹ̀ máa padà sí i.

Alákọ̀kọ́ tí n bá fẹ́ pa ọkàn nígbàtí iṣẹ́ bá pọ̀, bóyá á kí n sùn díẹ̀ àbí kí n mu ẹ́ro, kí n mu ẹ̀rọ ayélujára mi, kí n má wo ǹkan tó ń ṣẹ̀lẹ̀ lórí ẹ, tó n ń ṣẹ̀lẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì, lórí nǹkan tó ṣẹlẹ̀ lórí ayélujára àbí kí n wo fíìmù, kí n wo eré, kí n wo eré ìtàgé.

À, èmi fẹ́ràn láti má a gbọ́ orin Fuji àbí orin tá a má a tiwon sẹsẹ kọ́ nísìn ní lẹ́ẹ́ káàró ojiire bí wa, hip hopu àbí sugbon ǹkan tí mo fẹ́ràn láti má a gbọ́ ju ọ̀rọ̀ ọlọ́run, ọ̀rọ̀ isítí, ọ̀rọ̀ tó má a fún eyàn ní làkáye tí ó má a jẹ́ kí.

Ah! Èmi i kì í mu coffee ibi iṣẹ́ o, torí pé, a, èmi kì í ṣe ẹni, èmi kì í ṣe ẹni tó yẹ pé orun maà te te gbelọ. Tí n bá ti dé ibi iṣẹ́, iṣẹ́ la fẹ́ ṣe, èmi kì í mu coffee, tea ó ti dá, àbí omi òmi tó lọ́ wọ́rọ́ yóò ṣe, méjèèjì ni mo máa ń mu, tea àti omi tó lọ́wọ́ro.

Wọ́n ń dáàbò bo ààyè kọ̀ọ̀kan mi dáadáa o. Bí kí ẹ̀yin fi bí kọ́kọ́ro sí ẹnu àkáǹtì mi ní orí Instagram tàbí Twitter, kó wà ní tẹ́ pé èmi nìkan ni mo lè rí gbogbo ohun kan tó wà bẹ́ẹ̀, mí kì í jẹ́ ki awon eẹ́yan ba mi rí oo.

Mú nọ́mbà orílẹ̀-èdè dáadáa. Ó bẹ́re pẹ̀lú pelu apapo eeji, eta ati erin pẹ̀lú nọ́mbà ọ̀wọ̀ àkọ́kọ́ pẹ̀lú odo esan odo eeda eeje esan erin arun eta.

À, ìrọrí kan, ìrọrí kan pére mo máa ń lò, ìrọrí yìí sì ga dáadáa torí pé ówo ń lá mú fi wà bí ẹgbẹ̀rún lọ́nà ogún mú fi wà. So ìrọrí kan mo máa ń lò, mo fẹ́ rà á mìíràn torípé ìrọrí tó dáadáa ni. Ó máa ń jẹ́ kí wọ́n dùn dáadáa tí ọnà bá fẹ́ sùn.

Alákòkọ́, ǹkan tí mo máa ń ṣe lásalẹ́ pọ̀, màá lọ síbi tí mo ti máa n ta ẹ̀kọ́. Nkan tí mo há a ní òganjo, màá lọ ká fún wọn n bẹ́ẹ̀. Eleekeji, à bọ̀ sóri erọ̀ ayelujara, awon ǹkan tó ṣele, tó n lọ lórí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì, lórí Twitter, Instagram. Ni eleekéta ah, màá sì sùn, kojú bee lò, ìyokú dàaro.

Mo like kí ẹrọ ìbánisọ̀rọ̀ mi wà ní dakẹ́jẹ́ tóri pé mi kín ṣe ènìyàn tó like ariwo. Lẹ́yìn ìkànnì dí tí mo máa ń fi sí kò lè mọ jími lóru nikán. Ǹbí mo wà ní àárín ero ko wá yóò rán pé ọ̀nà tí ọ̀nà máa pa ariwo mi ò nífẹ̀ẹ́, mi ò nífẹ̀ẹ́ sí. Kẹ́ṣì, mo like ẹrọ ìdákẹ́jẹ́ dáadáa.

Mo máa ń gbónú sí pẹ̀lú oúnjẹ mi nísin ì ta tí ẹ wà ní àsìkò ẹ̀rùn, tí órun máa ń pa mí dáadáa tí n ba lọ sí ilé ẹ̀kọ́. Omi tí mo máa ń mú lójú máa ń tó bi sásẹ́ẹ̀tì ọ̀wáà, ó máa tó bí mẹ́fà àbí ẹẹ́jọ, tí mo sì máa bí ọ̀wọ̀ mí lé, so that nǹjẹ́ n ribí mo mú dáadáa.

Mi ò nífẹẹ láti máa lọ síbẹ̀ oo, ṣe bí kẹ́rì lọ sí ibi orin báwo. Ẹ̀yin láì ka ru, èmi ò nífẹẹ ariwo tí wọ́n máa ń pa bẹ́ẹ̀. Ọ̀gbẹ́ná ìpè tí ó farabalẹ̀, tí wọ́n ṣe kan ní ilé ẹ̀kọ́ wa ní ọ̀sẹ̀ tó kọjá. Èmi ò le lọ́ ní o, alákọ́kọ́ won ni jẹ̀ sùn.

A! Mo máa ń wọ fìlà. Tá wọn, mo máa ń wọ gòǹgò, mo máa ń wọ gòòbí tí màá jẹ ṣápá ọ̀tún àbí kí n gẹ̀ẹ́ pa ṣápá òsì. Mo máa ń dé èyí tí wọ́n ń pè ni face cap. Mo ti ń fún nǹkan tí wọ́n máa ń wẹ̀, tí wọ́n máa ń wọ̀ tí èyàn bá lọ sí ibi etí òkun, eyun náà ó máa ń dáàbò bo omi tí n bá lọ nùú òr7n. A! Fìlà tó rẹwà, mo ní ìfẹ́ fìlà tó rẹwà gan ni o.

A ti máa lọ si eti òkun dáadáa o. A fẹ́fẹ́ ibẹ́ tútù. Àh! Ibẹ̀ máa rẹwà dáadáa tí eeyan bá rí omi tó pọ̀. Po, agbalálúgbó omi, omi tó pọ̀ gan an. Afẹ́fẹ́ eti òkun tútù. A! Eyan o le wẹ́ odo wẹ̀ lọ sọ́tùùn, wẹ̀ lọ sóṣì. Kí eyan sa tí máa wẹ̀ lọ síbi tí eyan ò ti rí.

Wọ́n fún mi níta bí iṣẹ́ kò jí. Alákọ̀ọ́kọ́ iṣẹ́ tí mò ń ṣe, iṣẹ́ tí mò ń ní ìfẹ́ ni, iṣẹ́ tó à, iṣẹ́ tó ń fún yàn ní jẹ́mu ni. Tara tó máa fún mi lẹ́nu pé à tí n bá ti ṣe dáadáa kò sí jẹ́mu. Èmi lọ gá ara mi, kò sí jẹ́mu fún mi. So ohùn kan tó máa fún mi níta wípé a fẹ́ tọ́jú, a fẹ́ tọ́jú ẹbí, a fẹ́ tọ́jú ara, a tọ́jú òbí náà.

Mo máa ń kọ rí pẹ̀lú ọwọ́ dáadáa. Kódà ọwọ́ tó máa ń lo, mo sì nífẹ̀ẹ́ gígé dúdú. Mo sì máa ń lo gígé awọ̀ àwé eédú. Mo sì máa ń lo tààrà ọwọ́ ẹ̀jẹ̀ náà, ṣùgbọ́n gígé, gígé dúdú mo máa ń lo dáadáa àbí èyí tí wọ́n ń pè láwọ̀ búlúù. Òún dúdú, mo máa ń lo dáadáa.

Mi ò ní àwọn ẹrọ ọlọ́gbọ́n níbi tí mò ń gbé o, nítorí pé ibí yìí kì í ṣe mi mo kọ́. Ṣùgbọ́n tí bá kọ́ lé, ti olorun bá ní kí n kọ́ ilé lọ́jọ̀wájù, mà á fi àwọn ẹrọ ọlọ́gbọ́n sínú ilé mi, bí i awon eyi tí ó má ń ṣí cottíìnì, abi tí ó má a páde, àwon tí ó má a tan TV.

Kí lọ bá má mú mi rẹ́rìn pọ̀? Àkọ́kọ́ óujjẹ́ ẹlẹ́kejì, owó, lẹ́kẹ́ta lọ bá ń ṣe ìbínú fún yàn, yá rí yàn bí yàn bá rí ń kan ìbínú, èèyàn lè rẹ́rìn. Ṣé wọn mú mi rẹ́rìn gẹ́gẹ́ pa? Ṣùgbọ́n à tókù ni pé kí wọ́n máa pa yọ̀ fún, kí wọ́n má pẹ̀ yín, kí wọ́n má pẹ̀ yín mọ́ alẹ́ nu, kí wọ́n má fẹ́ kí wọn pọ̀.

Àìsàn pé ìwà súnjẹ. Èmi ní ìfẹ́ oúnjẹ púpọ̀. Toba sì ti ṣe oúnjẹ tó bá ti da tí ètí ṣe pé elẹ́dẹ̀ àbí wọ̀n fi oróro ẹlẹ́dẹ̀ sí àbí ẹranko to je wipe o máa n pa ẹranko ẹ́gbẹ jẹ, ti o ba ti n se iru ẹ ko ounje ti n lé jẹ o, mo le tọ́ju gbogbo ẹ́ gan. Sugbọn, èmi ní èmi ò níì fẹ́ ẹlẹ́dẹ̀, mi ò níì fẹ́ ẹlẹ́dẹ̀ ati ajá, atí àwọn ológbò mi kí.

Àkókò níṣẹ́ èmi, mi kì í fa kòkò sere o. Tọ́n bá ti ní pé àkókò báyìí ni o dé, oun nà ni màá dé. Ma fa kòkò seré ọ̀rẹ́ mi, ìṣẹ́ la fi ń dẹni gíga o wá bẹ́ẹ̀. Bi eeyan bá ti jẹ ẹni tó máa ń ṣọ kòkò, kò yé máa iyẹn, ò yóò, yóò timọ pé ẹni tó ní ìkàn se ni tó fẹ́, tó fẹ́ lọ, tó fẹ́ lọ síwájú ní ilé ayé.

À, èmi nífẹ̀ẹ́ àkókò ìgba ojo púpọ̀, torí pé ìgbà náà ni àwọn àgbè ò fi nǹkan bọlẹ̀ tí ó sì wù tó bá ti ní ó máa wo ojo. À, àkókò nígbà ìgba ojo púpọ̀ o, ní ìsìn àṣikọ ẹ̀rùn tí à ti ee wayi kóò ti ẹ̀ bá la mọ́ rárá, at all rara rara bá ti lọ ní òrun ni sin ori ee, ó máa gbóná ni.

Ìgbà mélòó ni ìrìnàjò omi lẹ́ ẹ̀ lọ síbi iṣẹ́ máa ń gbà? Ìgbà, bí ìgbà bí i ìgbà mẹ́ta láààrín ọ̀sẹ̀ náà ni, èyí ó sì bẹ̀rẹ̀ láago mẹ́sàn án títí dé aago mẹ́rin ìrọ̀lẹ́, kò ju bẹ́ẹ̀ lọ. Bí ọjọ́ mẹ́ta bí ìgbà mẹ́ta, ọjọ́ mẹ́ta tó kún oṣù máa ń sinmi ni. Ní fi sinmi ara, nsí fi sinmi ẹ̀dọ̀ torí pé kí ẹ̀yan fi lè se ìgbáradide fún iṣẹ́ ọ̀sẹ̀ tó tu ń bọ̀.

Mi kì í jẹ́ kí fóònù mi gbóná gbà kọ̀ọ̀kan, ṣùgbọ́n ìgbà tí mo mọ̀ pé ó máa ń gbóná bí i à tí ẹ̀eyan bá n tí bó enú inà, tí ẹ̀eyan bá tu n wá ń tẹ̀ kó tán datà, ó máa ń gbóná nigbà naa. Boya bí ìgbà kan tí mo lè sọ pé fóònù mi máa ń gbóná ní ìyẹn. Ṣùgbọ́n íná bí i ò fi bẹ́ẹ̀ ináà adugbo wa, won tii ṣe. So tí nba ti lo charge, àní sì wọ́n nílò láti tẹ̀ díẹ̀ ń bẹ kí n tó.

À, ètò mi fún ìparí ọ̀sẹ̀ léènì ní ìṣin à, ètò ètò tí róò tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Mi kì í ń lọ ibi kankan, ilé nì máa wà, maa máa ń kàwé, máa máa maa maa ń lo ẹ̀rọ ayelujà, ṣùgbọ́n léènì wọ́n ní pé ká wá sí ilé ẹ̀kọ́, ká wá ṣe komo si, ká wá kọ́ ìmọ̀ ẹ̀rọ ìṣirò. À, mo sì ní ló latí lọ iye bí iye wákátí bí mef bi mef bi mẹ́jọ la fẹ́ lọ.

Ah! Ìpàtóyẹ́ ọjà tuntun ó jáde bóyá bí ojo Ajé tó ń bọ̀. Ọjà tuntun lè jáde, àwọn bí i ọjà agbe àwọn bí i ọjà ẹja, ọjà aṣọ, ewéko, èso, àwọn ọjà báyen bayen lo máa ń jáde.

À, lọ́pọ̀lọpọ̀ igbà o le jẹ́ pé oúnjẹ tí mo bá jẹ kù láàárọ̀, òní eyan o jẹ lọ́sàn-án àbí kí n mu gààrí àbí kí n mú kí n má jẹ nkankan. Ṣùgbọ́n opọ̀ lọ́pọ̀ igbà náà, oúnjẹ tí mo bá jẹ láàárọ̀ náà ni n o jẹ lọ́sàn-án. Ṣùgbọ́n emo ohun t'ólorun bá mu wá nìyan ó jẹ, eyan ò ní ṣe jú ra ẹ lọ.

Mo máa fẹ́ kọ́ ìmọ̀ tí wọ́n máa ń pè ní AI. Ah! Ìma to ń fún ni lówó ni. Mo sì fẹ́ máa kọ́ èké tí wọ́n máa ń pè ní kí a máa fi owó pa owó. Ah! Mo máa ń fún ni lówó púpọ̀, púpọ̀, púpọ̀, púpọ̀. Ṣùgbọ́n àì tí ìlò àyẹ̀wò tó fi ilé ẹ̀kọ́ mi, torí ẹ, mo fi ṣe ní fún ìsinmi ẹ̀dọ̀ díẹ̀ tó bá yá n kọ.